Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré yìí gidi gan nítorí pé ó kún fún ìdárayá, ìmúlò ọ̀pọ̀lọ àti ìbáṣepọ̀ láàárín àwọn ènìyàn. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá kì í ṣe eré tí a kàn mọ́ wo nìkan, ó tún jẹ́ eré tí a lè kópa nínú rẹ̀ ní márùn-ún láì nílò ohun-ìlò púpọ̀. Kí ni lè tún ma sí i? Ìkansọsọ ni pé kánì bọ́ọ̀lù àti ààyè kékeré a lè bẹ̀rẹ̀ sí ní ṣeré. Ọ̀kan lára ohun tó jẹ́ kó jẹ́ eré tí mo fẹ́ràn ni pé ó ń kọ́ wa nípa ìṣọ̀kan àti iṣẹ́ àjọṣe. Nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí kò sí ẹni tí ó lè ṣeré dáadáa láì ṣiṣẹ́pọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Oníkálukú, a gbọdọ̀ mọ ṣiṣẹ́pọ̀ fúnra wọn. Ẹnikẹ́ni tó bá le ṣe dáadáa gbọdọ̀ mọ bí a ṣe ń pín bọ́ọ̀lù, bí a ṣe ń gba ara wa níyànjú àti bí a ṣe ń ṣe àtúnṣe nígbà tí ohun kan bá lọ lọ. Èyí jẹ́ kókó pàtàkì tí a tún lè lò nínú ìgbé ayé ojoojúmọ́ wa. Ìdí mi tí mo fi fẹ́ràn bọ́ọ̀lù ẹsẹ̀ ni pé ó máa ń mú ara lagbara. Nítorí nígbà tí a bá ń ṣeré bọ́ọ̀lù, a má ń sáré, a má ń yí ara wa padà, a sì má ń fi agbára ara wa máa fi ń ṣiṣẹ́. Gbogbo eléyìí ó máa ń ran ara lọ́wọ́ láti ní ìlera tó dáa, ó sì tún máa ń jẹ́ kí ọkàn wa tún bàle, ó sì tún lè dín àìlera bí ẹni tó bá sanra, ẹni tí ó bá ń gba bọ́ọ̀lù, ó ní tendency láti jò, ìlera ara tàbí àìlera ọpọlọ ku. Mo tún fẹ́ràn bọ́ọ̀lù ẹsẹ̀ nítorí pé ó máa ń kọ́ ènìyàn, ó máa ń kó àwọn ènìyàn jọ láì ka èdè ẹ̀ya tàbí orílẹ̀-èdè. Ni gbogbo àgbègbè ayé àwọn ènìyàn máa ń ṣeré bọ́ọ̀lù, wọ́n sì ń wò ó pẹ̀lú ayò. Nígbà tí ìdíje kan máa ń lọ, boya bí World Cup ní tàbí AFCON, a máa rí pé àwọn ènìyàn máa ń jò pọ̀, wọ́n máa ń rẹ́rìn-ín, wọ́n sì má ń jíroro lórí eré náà. Eléyìí máa ń mú ìbáṣepọ̀ àti ìbá ìbá bọ́ọ̀pọ̀ lágbára àti ìbánikọ̀. Ó máa ń mú lágbára ìṣọ̀kan a sì máa wà ní ààrùn. Ta bá sì wá nsọ nípa oyè eré bọ́ọ̀lù, mó máa ń rí pé ó ń kó ìmọ̀ ọ̀pọ̀lọ pọ̀. Kíkọ́ bí a ṣe ń ṣètò ìlànà, bí a ṣe ń yí ìlànà padà nígbà tí eré bá ń lọ àti bí a ṣe ń ka iṣẹ́ iṣẹ́ alátakò jẹ́ àpá kàn pàtàkì nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí ń kọ́ wa bí a ṣe ń ronú jinlẹ̀ àti bí a ṣe ń ṣe ìpinnu tó dáa ní kíákíá. Tí a bá sì wá wo eré bọ́ọ̀lù ẹsẹ̀, ó jẹ́ eré tó máa ń fún mi ní ayọ̀ àti ìṣẹmi ọkàn nígbà tí mo bá ń ṣeré tàbí tí mo bá ń wò ó. Ó máa ń jẹ́ ìṣòro ayé fún ìgbà díẹ̀ nítorí pé a jẹ́ ẹni tí ó máa ń rúnú ẹni dùn. Ìgàga tí ènìyàn bá lọ wò ní ìle bọ́ọ̀lù tí wọ́n bá ti le góòlù báyìí, gbogbo ènìyàn yóò paríwò. Eléyìí ó máa ń jẹ́ kí ilẹ̀ ń dùn wádùn, ó sì máa ń jẹ́ kí ìtúkọ̀ ara káratù wà, ó máa ń mú ìtura dánì idí ni èyí tó fi jẹ́ pé nínú gbogbo eré ìdárayá tó wà, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni èmi fẹ́ràn jù lọ ká àti wípé ọ̀pọ̀ àwon ọ̀rẹ́ mi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òhùn ni àwon náà fẹràn jù. Oníkálukú ló sì ní ìpele tí ó ń kó nínú rẹ̀ bí klọ́ọ̀bù oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, ẹlòmíràn Ajábákà, ẹni mìíràn Arsenal, bẹ́ẹ̀ sì ní Chelsea. Àgàga tí àwọn ilé méjì náà bá dojúkọ ara wọn ní bọ́ọ̀lù náà, a mọ̀ran dùn náà ni tí ènìyàn bá ń wò ó ní àwùjọ tí ènìyàn pọ̀ sí.

Tí a bá sọ nípa ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ìrìnàjò mi sí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ máa ń gba àkókò tó tóbi, ìṣẹ́jú márùn-ún lọ́gọ́rùn ún sí ìṣẹ́jú mẹ́rìndínlógọ́ta ní gbogbo ọjọ́. Àkókò yìí kì í dà ju pátápátá nítorí pé ó máa ń yí padà gẹ́gẹ́ bí ipò ojú pópó. Àkókò tí mo bá jáde àti irú ọkọ̀ tí mo bá lò. Ni ọjọ́ kan, ìrìnàjò lè ràn gan-an ṣùgbọ́n ní ọjọ́ mi ó lè pọ̀ díẹ̀ nítorí ìdènà ojú pópó tàbí ìṣòro ọkọ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà mo máa ń jáde kúrò ní ilé ní kùtùkùtù kí n lè yàgò fún ìkùnakùn ojú pópó. Bí mo bá ṣe bẹ́ẹ̀, mo máa dé ibi iṣẹ́ ní kíákíá, láì jẹ́ kí ó rẹ ara mi púpọ̀. Ṣùgbọ́n bí mo bá jáde pẹ̀lú ìrìnàjò náà, o lè pẹ́. Mo sì lè lo àkókò púpọ̀ nínú ọkọ̀ tí ó ṣe ẹ lọ. Idí ni èyí tí mo fi ń ṣètò àkókò mi dáadáa. Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ tún jẹ́ àkókò tí mo fi ń ròyìn ara mi. Nígbà tí mo bá wà lórí ọ̀nà, mo máa ronú lórí ohun tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́, bí mo ṣe máa yanjú àwọn ìṣòro tí ó lè wáyé àti bí mo ṣe máa ṣe iṣẹ́ mi dáradára. Akókó yìí máa ń ràn mí lọ́wọ́ láti mú ọpọlọ mi dára kí n tó dé ibi iṣẹ́. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń lo ọkọ̀ àkọ́kọ́ tàbí ọkọ̀ akérò. Nígbà mìíràn bí iṣẹ́ bá súnmọ́ díẹ̀, mo lè rìn ní ẹsẹ̀ fún apá kan ọ̀nà. Ẹ̀rọ yìí máa ń ràn mí lọ́wọ́ láti mú ara mi ṣiṣẹ́ kó sì jẹ́ kí n ní ìlera dáadáa. Ilé yìí tún máa ń jẹ́ kí n rí àwọn ènìyàn mìíràn lójú ọ̀nà èyí tí ń mú ìmọ̀lára ìbáṣepọ̀ wá kọ́ṣe síbẹ̀. Ìrìnàjò sí ibi iṣẹ́ àì kí í ṣe àìlera rárá. Nígbà tí ìkùnakùn ojú pópó bá pọ̀, mo lè ní ìró rárá tàbí ìrẹ̀wẹ̀sì ọkàn. Ni àkókò bẹ́ẹ̀, mo máa ń lo àkókò náà láti gbọ́ orin, ka ìwé kékeré tàbí ka àwọn ìròyìn lórí fóònù mi. Gbogbó élé yìí máa ń jẹ́ kí àkókò máa bàjẹ́ lọ́wọ́ mi. Nígbà náà sì ni tó bá ṣe wípé mi fẹ́ rìn ni tí mo bá ń lọ, màá padà lórí ètò tí ó ọ̀nà bí i kan náà lajọ́ ń lọ. Bí i nǹkan tí ẹ̀mi máa tẹ̀lé láti fi kàn ìrìnàjò máa rìn lọ. A bá sì ṣe àmọ̀ǹtẹ́wẹ̀ gẹ́gẹ́, a máa sọ àwọn ọ̀rọ̀ nípá ohun tó ti kà láwùjọ, bí i ìròyìn àbí nǹkan bí i ẹ̀fẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá pẹ́ jí, mi ò kí ń tètè dé ibi iṣẹ́ àtorí wípé ní ojú ọ̀nà, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yóò sì máa wà níbẹ̀. Bí mo bá fẹ́ tètè dé ibi iṣẹ́, mo máa ń-- a máa tètè jí mi ní kùtùkùtù. Èyí sì lè jẹ́ pé ìrìnàjò mi sí ibi iṣẹ́ lè gba àkókò díẹ̀. Mo ti kọ́ ara mi láti yí gẹ́gẹ́ bí apá kan pàtàkì nínú ayé ojoojúmọ́ mi. Ó ń fún mi ní àkókò láti múra sílẹ̀ fún iṣẹ́ ọjọ́, kó jẹ́ kí n tún ara mi ṣe lẹ́kùnù rẹ̀. Ilé yìí ló máa ń mú mi láti lo àkókò ìrìnàjò mi pọ́nù tó dáa torí nígbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀ tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wá ń bẹ̀ ẹ́, ìrẹ̀wẹ̀sì ọkàn a máa bá mi. Ọ̀pọ̀ ìgbà èmi a máa mú ìwé kan tí èmi máa ń kà, kò bá jẹ́ torí búùkù mi wù, ìwé ìtàn àbí newspaper, ìwé ìròyìn. Tó bá sì jẹ́ wípé ìwé rẹ̀ náà ni mo fẹ́ rìn, màá rìn apá kan ìrìn náà tó bá wá yá, màá wá gbé ọkọ̀ láti dé ibi iṣẹ́ mi. Àwọn ènìyàn tí wọ́n bá pàdé lọ́nà, a jọ máa sọ̀rọ̀. A máa sọ oríṣiríṣi nǹkan tí ara wa ti rí táǹ tí ẹ̀ ni máa ń pé a ti fẹ́ lèrí táǹ lọ. Ìrìnàjò mi sí ibi iṣẹ́ la máa pẹ́ nígbà mìíràn. Ìgbà mìíràn sì ni a sì máa yá eyùn wà lọ́wọ́ bí ìpópóná bá ṣe rí àti ní ìye àgó tí mo bá jí.

Bẹ́ẹ̀ni, èmi ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, èmi o sì le gbàgbé àkókò yẹn. Nígbà tí ìmú kọ́kọ́ pọ̀ mọ́ láti ṣe, iná mi dùn, ṣùgbọ́n ní àkókò kan náà, mo tún bẹ̀rù bẹ́ẹ̀ jẹ́ díẹ̀ nítorí pé mi ò tí ì ṣe iru rẹ̀ rí tẹ́lẹ̀. Ó sì lẹ̀ jẹ́mbẹ̀, mo mọ̀ pé fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ ohun rere tó lè gba àìmọye ènìyàn la. Nítorí eléyìí, mo pinnu láti kó ara mi jọ kí n sì ṣe ìfúnni ní ẹ̀jẹ̀ náà. Nígbà tí mo lọ sí ibi tí wón ti ń ra ẹ̀jẹ̀, mo kọ́kọ́ ṣàyẹ̀wò ìlera mi dáadáa. Wọ́n wo ẹ̀jẹ̀ mi, iwa ara mi àti bí ara mi ṣe rí. Lákòókò yẹn, eléyìí ṣe pàtàkì gan nítorí pé wọ́n fẹ́, wọ́n fẹ́ wò dájú pé ẹni tí yóò pín ní ẹ̀jẹ̀ àti ẹni tí yóò gba máa wà ní àbò àti iléra pípé. Lẹ́yìn ìṣàyẹ̀wò yìí ni wọ́n jẹ́ kí n tẹ̀síwájú. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ síí gba ẹ̀jẹ̀ lọ́wo mi, mo rí i pé kì n ṣe ohun tí ó nira bí mo ṣe rò tẹ́lẹ̀. Ó kan gbà ìṣẹ́jú díẹ̀, mo sì ń jókòó ní ìṣòro. Ní àkókò yẹn, mo mọ̀ pé ẹ̀jẹ̀ kékeré tí wọ́n gbà lọ́wọ́ mi yìí jẹ́ ìdí tí ẹlòmíràn ti tún le yè, tí ara ẹlòmíràn sì fi ya. Ele yii tún wá fún mi ní ìtẹ́lọ́rùn àti agbára àti inúdidun púpọ̀ láti fún ẹ̀jẹ̀ náà. Lẹ́yìn tí wọ́n parí, wọ́n fún mi ní omi àti oúnjẹ kékeré láti mú kí ara mi padà ṣẹ́yiń ṣẹ́yìn. Wọ́n tún gbà mí níyànjú pé kí n sinmi dáadáa, kí n sì má ṣe iṣẹ́, kí n má ṣe iṣẹ́ tó bà lé ní ijó yẹn. Gbogbo nǹkan tí wọ́n sọ yìí mo tẹ̀lé gbogbo ìmọ̀ran wọn, mo sì rí pé ara mi yá, ó sì le lẹ́yìn ìgbà díẹ̀. Ohun kan tí mo kọ̀ láti iriri yìí ni pé fífúnni ní ẹ̀jẹ̀ kì í ṣe ìfarapa, kì í ṣe nǹkan àbúrú. Kaka be o jẹ́ ohun rere, ìwà tó dá àti nǹkan ìbùkún. Jẹ́ ọ̀nà tí a máa ń fi ṣe ìrànlọ́wọ́ fún ara ẹni àti fún àwùjọ wa. Láìpẹ́ owó tàbí nǹkan ńlá ni ìṣe, gbogbo ìgbà kọ́ ni owó, owó tí ènìyàn bá ní ẹ̀jẹ̀ náà alè lọ sí hospital ka si lọ fún ẹ̀jẹ̀ fún àwọn aláìsàn. Ó sì tún kọ́ wa ní ìtara, ìfẹ́ àti ìmulára pé a jọ ń gbé ilé ayé yìí papọ̀ ni. Láti ìgbà yẹn lọ ni mo ti mọ fífúnni ní ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe nǹkan tí gbogbo ẹni tí ó bá le ṣe tó yẹ kí ó máa ṣe bi a bá ní ìlera dáadáa. Kò sí ibi tí a kò ti lè fi ẹ̀jẹ̀ wa ran àwọn tí ó bẹ nínú ìṣòro lọ́wọ́ bí àwọn aláìsàn àbí àwọn obìnrin mi nígbà tí wọ́n bá fẹ́ bímọ. Ẹ̀jẹ̀ wọ́n lè má, táwọn náà máa nílo ẹ̀jẹ̀ tàbí àwọn tí wọ́n bá ní ìjàmbá bí ìjàmbá ọkọ̀ ni o àbí ìjàmbá ẹsẹ̀ èyíkéyìí tó bá jẹ́ tí ó bá sì nílo ẹ̀jẹ̀ kò sì tó burú gẹ́gẹ́ bí ènìyàn tó dá pé tí ó sì ní ẹ̀jẹ̀ púpọ̀ lára láti fún wọn ní ẹ̀jẹ̀ náà. Èmi ti fún ènìyàn dá ní ẹ̀jẹ̀ rí dáadáa, mo sì ní ìgbé ara pé mo ṣe pinu yẹn. Ó jẹ́ ìrírí tí kò ní parí nínú ọkàn mi nítorí gbogbo ìgbà tí mo ti, tí mo bá rántí, inú mi a máa dùn pé gbogbo ẹ̀mí náà kó ìpalẹ̀rẹ̀ nínú àwùjọ. Mo sì ní ìrètí pé màá tó ṣe é ní ọjọ́ iwájú nítorí pé fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ iṣẹ́ rere tí ó gba ìyèlà. Tó bá ṣe wípé ní àwùjọ wa gbogbo ènìyàn tí ó bá ní ẹ̀jẹ̀ lára dáadáa, wọ́n máa ń fún ni ẹ̀jẹ̀ ní hospital ni, ìbá dín kù bí a ṣe ná owó láti ra ẹ̀jẹ̀ torí ọ̀pọ̀ ènìyàn kan tó rẹ̀ tí wọ́n wá ẹ̀jẹ̀ àti ẹ lọ́wọ́ lowo láti ra ẹ̀jẹ̀ náà. Ṣùgbọ́n tí àwa bá lọ tà bá fún wọn, eléyìí yóò tún mú kí inú wọn dùn, ara àsi tun wa tún wọn Àwa tà sì fún wọn ní ẹ̀jẹ̀ náà, inú wọn á dùn nítorí a ti ran ènìyàn lọ́wọ́ láti yè, láti dín ikú kù àti láti dín ìnira náà kù. Ó dára kí ènìyàn máa ń fún ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.